Àìmọye, àìmọye, ṣé mo ti ṣe, ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Àìmọye iṣẹ́ ọ̀fẹ́ tí mo ti ṣe, a, kò lóǹká. Iṣẹ́ ọ̀fẹ́, iṣẹ́ ọ̀fẹ́ ló kéré jù. Mo jẹ́, mo jẹ́ èèyàn kan tó máa n tíì jú èèyàn nítorí náà Bo gbe wa tó ò bá lówó máa ṣe fún ẹ lọ́fẹ́. Nítorí bí, ẹ, a mọ̀ bí tí a ti le pàdé lọ́jọ́ ọ̀la. Nítorí náà bo gbe wa bó ló lówó kò sí wàhálà. Maa bẹ ṣe, maa bẹ ṣe? A dẹ̀ ní ti torí pé ó jẹ́ ọ̀fẹ́ là ń ṣe fún ẹ. Ka wá ṣe é bó ṣe wù wá. Maa bẹ ṣe tó máa ṣiṣẹ́ dáadáa náà ni. Torí, torí náà, torí iṣẹ́ ọwọ́ lèmi náà ń ṣe. Kò lè dáa naa ni. Kò ju bẹ́ẹ̀ lọ. Ìṣẹ́ ọ̀fẹ́ tí mo tiẹ̀ ti ṣe gan, ó pọ̀, ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mi ò lè, mi ò tí è lè káyé ìgbà tí mo ti ṣí iṣẹ́ ọ̀fẹ́ gan fún èèyàn.

Ṣo o n breki ni? Ìgbà mélòó ni o máa n lo fóònù rẹ lójú-- lójoojúmọ́? Ẹ lè lo lójúmọ́ náà, ìgbà mélòó lo máa n lo fóònù rẹ lójúmọ́? Lójojúmọ́. Iyen ni ìyẹn túmọ̀ sí pé ẹ lójojúmọ́ àti lójúmọ́. Ìkọ̀kan náà ni méjèèjì. Loojojúmọ́ kó gún ni. Sugbọ́n lójúmọ́ ẹ ti gé kúrú bá yẹn. Ẹ̀hẹn! Ìgbà mélòó ni mo máa n lo fóònù mi lójúmọ́? Kò sí ìgbà, kò sí iye ìgbà tí mi ò kí n lo. Àfi boyá ti ń bá sun nìkan ni mi ò kí n lo. Àfi bí bá ti ń bá sun, àbí ti ń bá fẹ́ sun. Máa ya ṣọ, àbí kan sọ́ọ̀sì, àbí tó bá kú. Ẹ̀hẹn! Ìyẹn náà wà. Tó bá kú, torí tó bá kú, iná ti kú lórí ẹ niyẹ̀n. Ntorí náà kòsì si liló nìyẹn. À tó bá dé kú, ẹ, àti wípé tó bá dé kú, tó bá kú, á jẹ́ wípé, pé a kò, kò síná ládúgbò. Ntorí àdúgbò temi wà, a máa ń níná dáradára, a máa ń níná dáadáa. Ẹ̀hẹn! A máa ń níná dáadáa. Bí ọ̀rọ̀ lójú, bí ọ̀rọ̀ lójojúmọ́ náà ni a ti dáradára, a ti dáadáa. Lójojúmọ́, lójúmọ́. Dáradára. Dáadáa. Ẹ̀hẹn! Yorùbá dùn. Yorùbá dùn. Inú mi ti dùn púpọ̀ láti, láti máa lo Yorùbá, láti lè ṣe, ẹ, kí ni AI yìí. À ò. Inú mi dùn púpọ̀ si. Inú mi dùn púpọ̀ si. Ẹ̀hẹn! So, ẹ, mo ní so, oh! Ìgbà mélòó ni mo máa n lo fóònù mi lójúmọ́? Á tó igba mẹ́, gbogbo ìgbà ni ṣá, gbogbo ìgbà ni. A, a, ó kéré jù á tó wákàtí mẹ́ẹ̀ẹ́dógún lójúmọ́. Ó kéré tán pátápátá wákàtí mẹ́ẹ̀ẹ́dógún. Aní wákàtí mẹ́rìnlélógún nu ọjọ́ kan. Ẹ, ó kéré jù pátápátá wákàtí mẹ́ẹ̀ẹ́dógún. Mo fì máa lo fóònù mi lójojúmọ́. Ó máa ń jù bẹ́ẹ̀ lọ o. Gbọnmi, ẹ, e ṣá gbọ́, bi mo yè sọ. Ó kéré jù pátápátá àrí eru e ri wákàtí mẹ́ẹ̀ẹ́dógún. Ẹ̀hẹn! Torí, mo lè sọ, torí fóònù mi ni púpọ̀ lórí, púpọ̀ nú ǹnkan tí mò ń ṣe wà. Torí náà fóònù mi ṣe pàtàkì fún mi o. Ṣe pàtàkì gan ni.

Data tí mo máa ń lò lọ́ọsẹ̀ sẹ̀, pọ̀ tó data tó máa ń lò lọ́sẹ̀ sẹ́ pọ̀ tó. Ti mo ò bá fẹ́ lo data púpọ̀, ti mo ò bá fẹ́ lo data púpọ̀, màá lo, ẹ, ten gig lọ́sẹ̀ kan. Lọ́sẹ̀ kan màá lo ten gig, gigabyte mẹ́wàá ni màá lò lọ́sẹ̀ kan tí mo ò bá fẹ́ lo data púpọ̀ o. Nítorí mò ń ṣe, mò ń ṣe, mò ń ṣe, ẹ, ẹ̀kọ́ṣẹ́, ẹ̀kọ́ṣẹ́ kan lórí ayélujára. Ó dẹ̀ máa ń gba gbogbo, ó máa, wọ́n máa ń ṣe vid-fidio ẹ, fidio. Nítorí ná fidio la máa ń ṣe, bí ìpàdé òní fidio la máa ń ṣe lórí ayélujára. Ibẹ̀ lọ́ ti máa ń kọ́ wa ní ìṣe náà. Nítorí náà, ìyẹn máa ń tún jẹ data mi dáadáa, ó máa ń kó data mi jẹ púpọ̀ púpọ̀. Àti pé èmi gan fún ra mi, mo jẹ́ aláìgbọ́ran. Nítorí tó ti ẹnu dá tọ́ ọ̀ún, ìgbà ọ̀ún náà, ìgbà náà ni màá tún gba bí orí YouTube lọ àbí orí Facebook tí màá tún máa lọ wo àwọn fidio fidio lọ. Ìyẹn na, ìyẹn náà máa, ó máa ń kó data mi jẹ. Àwọn tó ń kó data mi wọ́n kàn, àwọn nǹkan tó ń kó data mi lọ náà nìyẹn. Wọ́n ń kó data mi lọ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi ìdáàbò bo oorun sára? Sé oorun relé ni àbí oorun òwó nù sára? Èmi ò kí ń lò lọ títí báyẹn. Èmi ò kí ń lò lọ títí báyẹn o. Nítorí ìgbàgbọ́ tèmi ni pé kò wúlò fún mi. Ìgbàgbọ́ mi ni pé kò wúlò fún mi. Nítorí náà mi ò kí, mi ò tie ẹ kí Ó ti pẹ́, ó ti pẹ́, ó ti pẹ́ tí mo ti kọ rú ẹ lẹ́ pé eléyìí kì í ṣe ǹkan tí tó rọ̀mọ́, tó rọ̀mọ́ mi. Bẹ́ẹ̀ ni náà mi ò kí ń, mi ò kí ń lò. Ṣùgbọ́n, ṣùgbọ́n mo tún máa ń lò náà. Nítorí gbogbo ọjọ́ tà bá ní pé a lọ sí ilé ìjọsìn síi, mo lè lọ mu kí ń, kí ń tún tẹ̀sára, kí ń tẹ̀sá ṣọ́ bí i kò lè gbé oorun adídùn síta. Ṣùgbọ́n ó ṣe, ó ṣe gbogbo ìgbà. Ó ṣe gbogbo ìgbà kò wọ́pọ̀, kò wọ́pọ̀ kórè kí ẹ, kí n wá rẹ gbé ẹ kí ni, ẹ́, ìdáàbò bo oorun kí n wá gbé, kí n wá, kò wọ́pọ̀. Kò wọ́pọ̀ jàre. Àá ọmọ. Wọ́n ní, wọ́n ní, ah ẹṣu.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? À, bí a ti ń wẹ̀. Ṣé ó ní bákan bá ti ń wẹ̀, àbí irú ìwẹ̀ wo lè ń sọ? Àtorí, ṣé mo mọ̀ bí a ti ń wẹ̀? Mo mọ̀ bí a ti ń wẹ̀ náà. Àgbàlagbà ni mí, àgbàlagbà ara mi wà ni mo bá ti ń wẹ̀. Ìbéèrè yìí ó ya ni lẹ́nu, ó sì pa ni lẹ́nu púpọ̀. Ṣùgbọ́n mo mọ̀ bí a ti ń wẹ̀. Àbí ó ní ǹkan kan tí ẹ fẹ́ wẹ̀ fún mi? Ṣé bí a ti ń wẹ̀? A, mo yá a sì wẹ̀ lálẹ́ yìí. Ṣé ó ní ǹkan kan tí ẹ fẹ́ wẹ̀ fún mi? Pé bí a ti ń wẹ̀ ọmọdé, àbí bí a ti ń wẹ̀ àgbàlagbà, è, bóyá irú nǹkan báyìí. Mo mọ̀ bí a ti ń wẹ̀. Mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa. Àbí, ẹbí. Ẹ bu omi lọ́ba lúùwẹ́. Ẹ bu omi lọ́ba lúùwẹ́. Ẹ mú nǹkan kan àtọ̀sẹ yín, ẹ bu omi sára, ẹ fọṣẹ sínú nǹkan kan. Ẹ wẹ̀ láti orí, ẹ wẹ̀ orí yín, ẹ wẹ̀ ojú yín, ẹ wẹ̀ ara yín, ẹ wẹ̀ gbogbo ara yín. Ẹ dẹ̀ wẹ̀ dé ẹsẹ̀. Ẹ bá dẹ̀ wẹ̀ dé ẹsẹ̀, ẹ wẹ̀ àtẹ́ lèṣe yín. Ẹ bá dẹ̀ ti wẹ̀ tán, tí ẹ bá fẹ́ fọ bàtà yín, ẹ lè fọ nínú bàlùwẹ̀ bẹ́ẹ̀. Àbí tí ẹ bá dẹ̀ fẹ́ fọ abọ̀tẹ́lẹ̀ yín, ẹ lè fọ nínú bàlùwẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀ lọ́rí náà, bí a ti ń wẹ̀ kò ju bẹ́ẹ̀ yẹn lọ.

Ẹ̀, èmi ò ní o. A fi bóyá àwọn tó bá bá ẹrọ ibanisọ̀rọ̀ wà, ẹhen, nítorí wọ́n ti ń ṣe wọ́n sí orí ẹrọ ibanisọ̀rọ̀ báyìí. Yàtọ̀ sáwọn yẹn, èmi ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n kankan. Ah, ọmọ, o rẹ èmi o. Èmi ò dá ẹ̀rọ ọlọ́gbọ́n kankan. Yàtọ̀ sáwọn tó bá bá ìyíṣọ́, àwọn tó bá bá ẹrọ ibanisọ̀rọ̀ wà àti ẹ̀rọ kọ̀m̀pútà. Hmm, ó dáhùn kan, ó ní ǹkan tó, ó ní àwọn ǹkan tó ń bá a tó bá kọ̀m̀pútà wà. Bí i wọ́n ń pè kan ní co pilot. Eh, ìyẹn wà lórí fóònù mi, ó wà lórí kọ̀m̀pútà mi. Lẹ́yin yẹn kọ́, ó ti tán, àbí? Eh, ó ti tán. Kò ju bẹ́ẹ̀ lọ, ọmọ. Ọ́n ń ṣe mí bíi kí ń sùn. Mo ti dára mi láàmú púpọ̀ jù lénìí. Bóyá àwọn, àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n náà kí lọ́ ń fi wọ́n ṣe gan. Ẹ̀, O dàbí pé ó yé mi, ó yé mi na, ó yé mi bákan. Ó yé mi bákan bí i àwọn ìpele kan ó yé mi. Ṣùgbọ́n àwọn ìpele mi, ó ń tojú sù mi. Pé kí ni ìwúlò òun?

Eré ìdárayá wo, eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù o ni eré sísá, eré sísá, eré sísá, àgàgà ní, nídi bọ́ọ̀lù gbígbá. Torí ṣe, ṣe a máa ka bọ́ọ̀lù gbígbá sí eré ìdárayá? Tí bọ́ọ̀lù gbígbá bá wà lára eré ìdárayá, bọ́ọ̀lù gbígbá ni eré ìdárayá tí mo fẹ́ràn jù. Ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti gba bọ́ọ̀lù gbẹ́yìn tí mo tẹ́ṣẹ̀ mi ti kan bọ́ọ̀lù gbẹ́yìn sí, ilẹ̀ ti taasì, ó ti pẹ́ jínnàjínnà. Nítorí náà eré ìdárayá tí mo le ní mo ṣíṣe ní kòpẹ̀ẹ́kòpẹ̀ẹ́ o ni eré sísá. Eré sísá lò ṣì mo ṣí ṣe tó, tó súnmọ́ jù. Kí lọ̀tún ku ta fẹ sọ? Kí lọ̀tún ku tí ó sọ? Eni tá bẹ lórí tó n jẹnu wúyé. Kí lọ̀tún ku tí ó sọ? Eré ìdárayá bọ́ọ̀lù gbígbá ni. Eh, okay eré sísá, eré sísá, eré sísá ni. Eré sísá ni mo ṣe. Nítorí náà ìgbà tí mọ́n, tí mo ń gba bọ́ọ̀lù gan an, wọ́n máa fi mí sí apá ibi tí mo ti le sáré. Torí wọ́n mọ̀ pé mo mọ eré sá pọ̀. Wọ́n á fi mí sí apá ẹ̀yìn pé kin lè máa sáré lọ́'wajuú. Lát'ẹ̀yìn máa sáré lọ́wajú. Ah, ìgbà yẹn, ìgbà yẹn, ìgbà yẹn, ayé ń lọ àńto. Bó ti wà níyẹn. Eré sísá náà ni mo ṣì fẹ́ràn jù.

Tiṣẹ́ bá pọ̀, tiṣẹ́ bá pọ̀, ah mo ye máa ṣe, máa kọ́, máa, máa kí ni mo fẹ́ sọ náà? Tiṣẹ́ bá pọ̀ bí mo ṣe máa ń pàrọ̀ ọkan. Ah, máa wo pé, ah, tí a bá ṣe, tí a bá ṣe ń sìn, ìgbà wo la fẹ́ ráyè láti ṣe? Ma kan sọ fún ra mí, tó bá ṣe ń sìn, ìgbà wo lo fẹ́ ráyè láti ṣe? Ìgbà wo ló dáa jù láti ṣe? Ìsìn náà ni ìgbà tó dáa jù. Jẹ́ báyẹn, tó bá dẹ̀ tí ká mi láya, máa kọ́ra gbe lẹ, máa lọ sùn. Ko ju bẹ́ẹ̀ lọ, tí bàá ti sùn bí, bí ènì ń sìn, òní mo sì ń bá ọ̀rẹ́ mi kan sọ, léèní sìn, iṣẹ́, iṣẹ́ kìn-in-ta nǹkọ. Wọ́n fún wa ní, wọ́n fún wa ní, wọ́n fún wa ní iṣẹ́ àmúrelé pé ka lọ ṣe. Iṣẹ́ àmúrelé yẹn mo ti ń ṣe lọ. Ṣùgbọ́n ó, ó fẹ́ ká mi láya, moya gbe lẹ̀ mo lọ sùn. Ìsìn mo ṣì gbe lè. Iṣẹ́ àmúrelé kò, kò rọrùn rárá. Iṣẹ́ ẹ̀ yẹn ò rọrùn. Ṣùgbọ́n àṣaṣẹ náà ni. Àwà là gbé rawá síbẹ̀. Àti wípé ó ṣe pàtàkì láti ṣe, torí a fi ń ní ìmọ̀ sí i nípa iṣẹ́ táa ń kọ́. Torí náà ló ṣe ṣe pàtàkì láti ṣe. Àti kó jẹ́ bó ṣe jẹ́, torí náà, torí náà, a ṣe náà ni. A máa ṣe náà ni. Ṣùgbọ́n mo kan lè gbe lẹ̀ náà, n pé kí n kọ́kọ́ lọ sinmi náà. Kọ́kọ́ sinmi, bóyá mo lè lọ ra nǹkan tó dùn kí njẹ́, ẹhẹń, mo lè lọ ra nǹkan tó dùn kí njẹ́ kí ń tẹ́ra mi lọ́mú, ẹhẹń, kí n tó padà wá sí ìdíẹ̀. Ṣùgbọ́n màá kọ́kọ́ sinmi náà, kò jo, àbí kí n gbé, ẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n, kí n, kí n wo, kí n wo, kí n wo eré lórí ẹ, kí n wo eré lórí ẹ, àbí kí n wo orí ayélujára lọ, kí n lọ wo àwọn, àwọn fídíò tó ń paní lẹ̀nì, àbí kí n sùn. Ẹhẹń, iyíi nú, iyí kí yi nú tó bá bọ́ sí mi lọ́wọ́, inú gbogbo elé ni màá ṣe bẹ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná rẹ? Yorùbá yii o fẹ yé mi to. Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná rẹ? Ehn, ko jẹ́ bó ṣe jẹ́. Mo ti máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣì-- kódà pé nǹkan tí mò ń ro pé ó tún mọ́ sí ni pé àwọn ọ̀rọ̀ tí mo fi máa ń tọra mi sọ́ náà. Mo ti máa ń rántí wọn. Ìkàn máa ń jẹ́ ń wo àwọn ọ̀rọ̀ àṣì-- màá rántí ẹni mọ, mo mọ ẹni tí-- ehén. Máa rántí àti ibi tí mo ti bẹ̀rẹ̀. Wa rántí ibi tó ti bẹ̀rẹ̀. Ó pé, ibi tí mo dé yìí kò yẹ kí n tún lè padà sẹ́yìn tí ẹ máa tẹ̀síwájú tórí náà. Wá tún fẹ tẹpá mọ iṣẹ́ nǹkan tó ń ṣe. Fẹ́ tẹpá mọ dáadáa. Ko má lọ ṣìná. Kí nǹkan kan máa lọ ṣí ẹ lọ́nà. Wà dé-- wà wọ ibi tó ti ń bọ̀. Wà wọ ibi tó fẹ́ lọ. Wà wọ ibi tó fẹ́ jẹ́ kó gbé ẹ dé. Ehén, kò jù bẹ́ẹ̀ lọ. Ah, omọ. Ibi tó ti ń bọ̀ àbí ibi tó fẹ́ dojúkọ, ibẹ̀ ni ó wọ. Má wọ ibi tó ti ń, ibi tii-- gbogbo awon nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ bai. Tí o bá fẹ́ wá nǹkan tó, o fẹ́ jẹ́ kí o máa mú ẹ̀ dojúkọ ibi tó ń lọ, kò má ṣí ẹ lọ́nà. Ehén, ki óna ẹ máa ṣi. Máa ro ibi tó ti ń bọ̀, kó dẹ máa ro ibi tó ń lọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán? Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá o, èmi kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú, èmi kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà o. Àbáwọn oníbàárà lẹ̀ fẹ́ sọ. Oníbàárà. Tẹ́ bá ti a máa lo-- tẹ́ bá ti a máa ní oníbàárà náà, ẹ sì máa fi rẹ sí oníbàárà rẹ̀ kó le mọ̀ pé àwọn oníbàárà mi ni mò ń lè ń so. Èmi ò jẹ̀ kí n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú èèyàn kankan. Oúnjẹ ọ̀sán fún rẹ̀ kan mi kì í jẹ. Lẹ́yìn tí màá jẹ oúnjẹ àárọ̀, lẹ́yìn náà oúnjẹ alẹ́ ló tún ń kọ́. So oúnjẹ ọ̀sán ìyẹn ò sínbẹ̀. Lẹ́yìn oúnjẹ àárọ̀, ẹ oúnjẹ alẹ́, ẹ̀ẹ̀kan kan kò dẹ́wọ́ pọ̀, kò dẹ́wọ́ pọ̀ tórí ẹ́ méjì mo máa ń jẹun lójoojúmọ́, ẹ́ méjì mò ń jẹun lójoojúmọ́. So oúnjẹ ọ̀sán tí ń bá ti jẹ oúnjẹ àárọ̀, a jẹ́ pé màá jẹ ní ọ̀sán, lẹ́yìn yẹn màá jẹ oúnjẹ alẹ́. Àbí kí n jẹ oúnjẹ ọ àárọ̀ de àti lẹ́yìn oúnjẹ alẹ́, àbí kí n jẹ oúnjẹ. Ó ti tán. Mi ò kí ń sábà jẹ oúnjẹ ọ̀sán. Ọ̀gágà tí bá ti jẹ oúnjẹ láàárọ̀, mi ò kí ń sábà jẹ oúnjẹ ọ̀sán. Ṣé bó ṣe jẹ́ níyẹn?

Ṣé ẹ̀yin máa ń fọ́ àbí ṣé ẹ̀yin máa ń fọ́? Èyí tè mi máa mún ni pé ṣé ẹ̀yin máa ń fọ́, ẹ̀yin sì máa ń fọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀. Nítorí ǹkan tó yí ẹ̀yin ká kò lápọ́n, kò lápọ́n. Nítorí náà, pé ẹ̀yin bá jábọ́, ẹ̀yin á fọ́, bi ẹ̀yin bá gbá ara wọn náà, á fọ́. Bi ǹkan kan bá gbá aná tó ní agbára ju agbára ǹkan tó lè gbá lọ, ẹ̀yin máa fọ́. Àfi tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀yin kọ́ lẹ̀ ń sọ lóku. Ṣùgbọ́n tó bá, nítorí, kòye mi gan pẹ̀lú ìbéèrè yìí, àfí tó bá jẹ́ pé mi ò ka dáadáa lóku torí àwọn àmì won tó wà lórí ẹ́. Ṣé ẹ̀yin máa ń fọ́ àbí ṣé ẹ̀yin máa ń fọ́? A mọ Yorùbá dùn. Ṣé ẹ̀yin máa ń fọ́? Ṣé ẹ̀yin máa ń fọ́? Ẹ̀yin máa ń fọ́. Ẹ̀yin máa ń fọ́ dáadáa. Tí a bá, tí a bá tò wọ́n dáadáa àbí tí a bá. Àṣìṣe náà ló máa ń jẹ́ kí ẹ̀yin fọ́ ṣá. Àṣìṣe náà ló. Ki ṣe lọ́wọ́ ẹ̀yin fún ẹ. Imọ̀ lọ́wọ́ àwọn tó bá, tó bá ń gbé, àbí tó ń tò, ẹ́. Àṣì lọ́wọ́, lọ́wọ́ èeyàn náà ni kò ṣe lọ́wọ́ ẹ̀yin àbí lọ́wọ́ àwọn èn, àwọn, àwọn, àwọn ẹranko tó ń yé ẹ̀yin náà. Ó lè wà i, àṣìṣe yẹ́n lè wà látọ̀wọ́ wọn. Nítorí náà, ẹ̀yin máa ń fọ́.

Ṣé o máa ń rọrún nígbà tó bá sùn? Ee, kò ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀ rí. Ìmá rọrún nígbà tó sùn. Rárá o. Ó lè ṣẹlẹ̀ though. Ó lè ṣẹlẹ̀ rí. Ṣùgbọ́n kò wọ́pọ̀. Kò wọ́pọ̀ rárá. Ẹmí à ma wá ń rọrún. Mo sùn mo wá ń rọrún. Kò wọ́pọ̀ rárá ni. Ó lè máa ṣẹlẹ̀ ní ọdún mẹ́wàá. Ó lè máa ṣẹlẹ̀ lọ́dún mẹ́wàá. Bí tó wà ni, bí tó wà sí ni, ó lè máa ṣẹlẹ̀ lọ́dún mẹ́wàá. Ṣùgbọ́n pé mo wá ń rọrún lóru rárá, rárá, rárá. Kò. Bí bá sùn gan an mi ò kí ń jẹun pa. Debi pé màá sùn, màá máa rọrún. Ó pa mí lẹ́rìn-ín. Ó pa mí lẹ́rìn-ín. Ah! Ọ̀ wọ. Ó pa mí lẹ́rìn-ín o. Ah! Ṣùgbọ́n kò sí ǹkan tí kò ṣẹlẹ̀ rí ṣá. Ṣùgbọ́n kò lọ́dọ̀ tèmi. Kò wọ́pọ̀, kò wọ́pọ̀ rárá. Nibẹ̀ pé, èmi jẹ́ pé mo gbọ́ kí ǹkan rọrùn gan an lẹ́gbẹ̀ẹ́ mi, mi ò ní le sùn. Eniikan a wá máa rọrùn. Rárá o. Rárá. Irú ẹ̀yán lè ṣẹlẹ̀. Ó lè ṣẹlẹ̀, ó lè ṣẹlẹ̀ ṣá but. Ṣùgbọ́n ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n kon ṣe látọ̀dọ̀ kò wọ́pọ̀ látọ̀dọ̀ mi.

Bẹ́ẹ̀ni ẹ, ṣe o mọ̀ bí a ti ń ṣe oúnjẹ? Bẹ́́ẹ̀ni mo, mo máa ń dáná. Kò sí, kò fi bẹ́ẹ̀ sí ìgbà tí mi ò kí n dáná oúnjẹ gan. Jẹ́ n wọ ṣe mo dáná lèní, no, mó kan gbé oúnjẹ kaná léní, mo dè bo ẹyin, mo se ẹyin. Ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ sí ìgbà tí mi ò kí n dáná. Kí i dẹ́ ṣe òní ló bẹ́rẹ̀-- kí i ṣe ijọ kan taa tí ń dáná tipẹ́? Kò ì ṣe, kò ì ṣe kéré mi àwa ti wà lẹ́nu iná dídá tipẹ́. Ah oga, ẹ iná dídá de jẹ́, ó jẹ́, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù láti ṣe. Mo fẹ́ràn láti máa dáná púpọ̀. Mo fẹ́ràn láti máa dáná púpọ̀. Ẹ bẹ́ẹ̀ni ẹ, a ti pé ẹ, nínú ilé tí èmi tun tí wà gan-an, èmi ló máa ń fẹ́ jẹ́ kí n máa dáná. A ga ga iya mi, a máa pè mí, "dámilare wá lọ dáná, damilarè lọ dáná." Ó máa ń sùyàn, ó máa ń sù eeyàn sá ṣùgbọ́n ó máa ń sù eeyàn ni igba mi. Ẹ pé wà maa kokọ̀ wò pe ah, ṣé mi ni màá tún lọ dáná léèní ni? Á jẹ n sínmi. Sugbon síbẹ̀. Iná dídá jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀

Kíni ìbéèrè ọ̀un, ṣe o ní ìrora ní ìgbà tí ó ń sọ̀rọ̀ ní iwájú àwọn èèyàn? Ó máa ń mú bí i, bí ẹrú kìṣe ìrora náà, ṣùgbọ́n bí ẹrú, bí ẹrú díẹ̀. Bí ẹrú díẹ̀ náà ni, bí ẹrú díẹ̀ náà ni kí ṣe, jẹ́ pé, ki se pé ìrora torí mo rántí ìgbà tí mo fẹ́ ṣetán ní ilé ìwé gíga ń gbà yẹ́n. Torí a má ṣe bí i, bí i, ẹ́ gbogbo, gbogbo èsì iwadi, bí ìdánwò ta bá ṣe. Gbogbo èsì iwadi a máa kójọ, à wa, à wa ṣàlàyé e fún àwọn èèyàn. Àwa nwá jú àwọn èèyàn máa, wọn dẹ̀ máa fún wa ní máàkì lórí gbogbo nǹkan tí a bá ṣe. Mo rántí ẹ, ẹrù yẹn máa wà níbẹ̀. Boyà àgàgà tó bá jẹ́ ǹkan tó, tó ò ṣe rí tó jẹ́ pé o, o, o ò mọ̀ ọ́n pa e dáadáa. Ẹrù yẹn máa wà níbẹ̀. Ṣùgbọ́n àwọn tó jẹ pé, to jẹ pé wọ́n ti ń dojú kọ àwọn èèyàn tẹ́lẹ̀, tipẹ́, tipẹ́ wọ́n ti fi kọ́ra wọn, wọ́n ti fi kọ́ra wọn dàgbà ẹ̀hẹn. Wọ́n ti dàgbà sínú pé ká kojú àwọn èèyàn. Wọ́n ti dàgbà sí pé ká bá àwọn èèyàn sọ̀rọ̀. Kò sí ọ̀rọ̀ tó n lè bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí e ẹ̀hẹn iru àwọn yen Kò ṣe, kò ṣe ẹrú ń bẹ́ fún wọn. Wọ́n kan máa ṣe tí wọn lọ ni. Kò ju bẹ́ẹ̀ lọ. Kò ṣe ẹrú ń bẹ́ fún àwọn yen. Àwọn yèn ti mọ̀, wọ́n ti mọ̀ ọ́wo ẹ̀. Kò sí ǹkan tó ń bá wọn lẹ́rú mo.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ọ̀, ìgbà ọmọdé mi tí mo rántí pọ̀ o. Rántí, ìgbà ọmọdé tí mo rántí jù náà ni owó ìgbà tá lò ní Ibadan, torí ẹ́ nígbà tí, nígbà tá wa wá kékeré, nígbà tó bí wa tán sí Èkó, wọ́n ṣe kó wa lọ sí Ibadan. Ibadan la fẹ́, la ló bí ọyẹ́. Ọdún méje, a jẹ́ a ló bí ọdún méje ní Ìbàdàn, hmm, àtọ̀ padà wá sí Èkó. Ni, e, nígbà náà, a m, rántí, rántí eré pá tá máa n ṣe kiri nígbà ẹ́n, rántí ilé ìwé tá n lọ, rántí ilé tá n gbé kan nígbà ẹ́n, rántí gbogbo ẹ ṣe wà. Àwọn ní Ìbàdàn ti yípadà ń sìn, torí kì í ṣe pé oun tí dé ibẹ̀ tí pé náà, ṣùgbọ́n àdúgbò ibi tá gbé gbogbo agbègbè yẹn, àmọ́ ti jẹ́ gbogbo agbègbè yẹn ti pé. A m, mo rí, mo sì máa rántí ibẹ̀ yẹn o, àwọn ọbẹ̀, ṣùgbọ́n, a, o ti pẹ́ jù, o ti pẹ́ jù. Ti bá rántí wọn bó i yẹ kí n rántí wọn gan an bí ìyanu ni, bí ìyanu ló máa jẹ́. Ti bá rántí wọn bó i yẹ kí n rántí wọn, ṣùgbọ́n, o yọ lọ. Ṣùgbọ́n mo sì máa n lọ ibẹ̀ nígbà kan ṣá, mo sì máa n lọ ibẹ̀. Arú ẹ máa n sọ mí nígbà kankan, lẹ́ẹ̀kankan. Arú ẹ kò máa sọ, gáà, ì yẹ kí n lọ sí agbègbè yìí o. Ṣùgbọ́n, a sì máa ṣe, a sì máa lọ, a sì máa lọ.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ǹkan ti mo máa ń ṣe kí n tó lọ sùn? Kí n tó lọ sùn, à je pé ile ti ṣú ni yẹn. À je pé ile ti ṣú ni yẹn, torí nísìnyí gan, ìṣẹ́jú mẹ́wàá ló kù tí aago kan máa lò lóru la tááwà báyi. Kí n tó lọ sùn, màá kọ́kọ́ wẹ̀, máa kọ́kọ́ jẹun náà. Ìgbà mí màá kọ́kọ́ wẹ̀ kí n tó jẹun, torí ìgbà mí mo máa ń jẹun òru gan. Mo màá ń jẹun òru gan, mo lè wẹ̀ kí n tó jẹun, mo dè lè jẹun tán kí n tó lọ wẹ̀. Ṣùgbọ́n ó máa ń wù mí kí n wẹ̀ kí n tó sùn torí kí n lè sùn dáadáa. Bibe kọ, òru máa ń wù mí gan. Òru máa ń mù mí gan. Emi kì í dẹ ṣe ẹni tí ń wọṣọ lọ sùn torí náà. Nítorí náà, nítorí náà mo ṣe máa rí i dájú pé mo ti ẹ wẹ̀. Màá wẹ̀, màá fọ eyín mi. Lẹ́yìn yẹn màá wá lọ, màá bọ́ sórí ibùsùn mi. Ti n ba bo sori ibusun mi tan. Ìgbà yẹn mo lè wá gbé fóònù mi ó. Mo lè wá gbé fóònù mi kí n tẹ́tẹ́tẹ́ títítítí di igba ti ago mejila ba koja ki n to sese wa lo sun ṣùgbọ́n bó se máa fẹ ṣe lójoojúmọ́ náà niyẹ̀n ṣà. Màá tẹ fóònù títítítí ti aago méjìlá fi màá kọjá. Ṣùgbọ́n ǹkan kan, mo lè tẹ́ wọ bí i ó lè rẹ ara. Tó bá rẹra, mo lè máa ráyè láti tẹ fóònù púpọ̀. Mo eleyii á jẹ́ kí n lọ tètè sùn bí i boya bi aago mẹ́wàá bẹ́ yẹ̀n ṣà.

Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́, báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣíṣe? Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣíṣe? Yorùbá yìí kò fẹ́ yé mi tó. Báwo, báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣíṣe? Ẹ jẹun, mo ṣẹlẹ̀. Kò yé mi o. Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣíṣe? Ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣíṣe? Okay. Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣíṣe? Pe, àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi ni ibi iṣẹ́. Òwe, iná wẹ̀ yìí, ibi tí mo ti lè àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ti àjọ ń ṣiṣẹ́ kò ju ibi, ẹ, ibi kí nì akẹ́kọ̀ọ́ tí mò ń ṣe lọ. And ẹ, ẹ, ibẹ̀ náà ni a ti máa, ibẹ̀ ni mo ti lè àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tí mò ń bá ṣiṣẹ́. A sì máa ń fọ̀rọ̀ jọ mi torí ọ̀rọ̀. A sì máa ń ṣàlàyé ètò ìbá yẹ wá fúnra wa bí a ti máa, máa bá ara wa sọ̀rọ̀. Ọ ṣàlàyé báwo ni ó ṣe rí báyìí o. A lè ṣe báyìí o bákan bákan. Ó yẹ jẹ́ ni a lè máa ṣàlàyé gbogbo ẹ̀ fúnra wa. A lè yera wa tó, tó nítorí pé àgbà jọ wọ́ la fi ń sọ̀yà. Torí àgbà jọ wọ́ la fi gbọ́dọ̀, a gbọ́dọ̀ jọ ṣe gbogbo àpapọ̀ náà ni. A gbọ́dọ̀ jọ ṣe gbogbo ẹ papọ̀ ni. Kò yẹ pé èèyàn kan lè da ṣe. Tí èèyàn kan bá ro pé ò lè da ṣe, ò kọ̀ fẹ́ fún ará ẹ ní wàhálà ni. Ṣé gbogbo ajọ máa ṣe pàpọ̀ ni?